Ìkíni lórí fóònù àṣà ti ìlànà nínú ayé ìgbàlódé. Láti lọ tààrà sí kókó ọ̀rọ̀, fóònù ti, ti yi ọ̀nà tí à ń gbà kí ara wa padà. Ṣùgbọ́n kò, kò yí iye tí a mọ ríri ìkíni náà kù ní ayé 2026 yìí. Rírán ìkíni sí ènìyàn lórí WhatsApp tàbí SMS ti di ọ̀nà tí a fi ń sọ pé "mo rántí rẹ". Ìkíni nínú àṣà Yorùbá jẹ́ ìwà tó jẹ́ kókó. Ìkíni àkọ̀rọ̀, àkọ́kọ́, ẹ káàárọ̀, ẹ kú ìrọ̀lẹ́ tàbí ẹ kú u lé. Ìkíni ìṣẹlẹ̀, ẹ kú ewu ọmọ o, ẹ kú ọ̀wọ̀ tàbí ẹ kú àsìkò yìí. Nígbà tí a bá ń lo fóònù, ó ṣe pàtàkì pé kí a má ṣe, kí a má ṣe jẹ́ kí ìjìníji ẹ̀rọ, ẹ̀rọ sọ wá di ẹni tí kò mọ kínní mọ́. Kíkọ́, kíkọ́ how are you fún àgbàlagbà kò bá àṣà mu. Ó yẹ kí a kọ ọ̀rọ̀ náà ní pípé láti fi ọ̀wọ̀ hàn. Agbára ìkíni kékeré, rírán ìkíni ẹ kú u lé o si ẹnìkan lè yí gbogbo ọjọ́ ẹni náà padà sí rere. Ìsọpọ̀ okan ó ń jẹ́ kí àjọṣepọ̀ wà láàyè, pàápàá jùlọ fún àwọn ọ̀rẹ́ tàbí mọ̀lẹ́bí tí wọ́n wà ní jìnnà. Ìdí à, ìdí àníyàn kan, à ìdí àníyàn kù nígbà tí ènìyàn bá rí ìkíni lórí fóònù rẹ̀, ó máa ń lérò pé òun, òun kò dáàdúgbọ̀. Igbéga iṣẹ́ ajé. A ní nínú iṣẹ́, kíkí àwọn oníbàárà rẹ ní ẹ kú ọjọ́ mẹ́ta, ó mú kí wọ́n túbọ̀ fẹ́ bá ọ ṣowò, ìparí ire ọ.

Ajọṣepọ̀ pẹ̀lú ọ̀gá ibi iṣẹ́ ní ọ̀nà láti gòkè àgbà lẹ́nu iṣẹ́. Láti lọ tàrà sí kòkòrò ajọṣepọ̀ tó dánmọ́rán láàárín ọ̀gá àti òṣìṣẹ́ kì í ṣe nípa fẹ́jú fẹ́mú tàbí ìfọ̀rọ̀ ẹnu tan. Ó jẹ́ nípa ọ̀wọ̀, òtítọ́ àti ìfọkànsìn sí iṣẹ́ tí ajọ́ ń ṣe. Ní ilẹ̀ Yorùbá a mọ̀ pé ẹni tí ń bẹ́ ni láṣẹ ni à ń bò. Ẹni tí ń bẹ́ ni láṣẹ ni à ń bò. Ẹni tí à ń bò ni ọ̀gá ẹni. Ìpílẹ̀ ọ̀wọ̀ àti ìbáṣepọ̀ kò sí bí iṣẹ́ ṣe lè lọ ní kánmọ́ kánmọ́ bí kò bá sí ọ̀wọ̀. Ìgbọn, ìkíni ìgbọnran Èyí kì í ṣe pé kí ènìyàn di ẹrú ṣùgbọ́n láti tẹ̀lé ìlànà iṣẹ́ tí ọ̀gá bá gbé kalẹ̀ láti dé ibi àfojúsùn. Ikeji, òtítọ́. Bí iṣẹ́ bá nira, sọ fún ọ̀gá rẹ. Bí o bá ṣe àṣìṣe jẹ́wọ́ kí ẹ sì jọ wá ọ̀nà àbáyọ. Ọ̀gá tó bá mọ iṣẹ́ rẹ̀ dujú yóò mọ rírí òtítọ́ rẹ ju irọ́ lọ. Ohun tí ọ̀gá ń fẹ́ láti ọ̀dọ̀ òṣìṣẹ́ gẹ́gẹ́ bí, gẹ́gẹ́ bí mo ṣe ní ìrò sì, ijí méjì, reliability. Ṣé o lè parí iṣẹ́ lákókò? Ikeji, ìdánúṣe initiative. Ṣé o lè ronú ọ̀nà tuntun láti jẹ́ kí iṣẹ́ yára láì dúró de, ṣe báyìí ṣe bọ̀ hoọ́? Ikẹta, ìkíni àti ìwà ọmọlúwàbí. Ajọṣepọ̀ kò mọn sínú iṣẹ́ nìkan. Kíkí ọ̀gá rẹ àti bíbọ̀wọ̀ fún gẹ́gẹ́ bí ẹni tó lulẹ̀ lóke mú kí ìfẹ́ àti ìgbẹ́kẹ̀lé pọ̀ si. Iré o.

Súnkẹrẹ, sún gbẹ ọkọ̀ jẹ́ ọgbọ́n àti sùúrù lójú títì. Láti lọ tàràsi koko ọ̀rọ̀, ìṣòro títì traffic, ìṣòro títì traffic jẹ́ ọ̀kan lára àwọn ìpèníjà ńlá tí àwọn ènìyàn ń kojú ní àwọn ìlú ńlá bíi Èkó, Ìbàdàn, Enugu àti Abuja. Bí a bá fẹ́ kí títì máa bá, máa bá ba ọjọ́ wa, má bá ba ọjọ́ wa jẹ́, a nílò láti lo ọgbọ́n orí àti àwọn ohun èlò ìgbàlódé. Ìmúrasílẹ̀ àti ìṣètò àkókò, ọ̀nà tó dára jù láti yanjú ìṣòro títì ni láti má, láti má ṣe bá, bá pàdé rárá. Ìjì méjì bí o bá lè kúrò ní ilé ní kùtùkùtù, o ó rí pé o kọjá kí títì tó bẹ̀rẹ̀ sí ní dí. Àwọn àgbà má ń sọ pé ẹni tó bá ń rìn ní kùtùkùtù yóò rí ọ̀nà tó dán. Lílo ẹ̀rọ àyàwòrán Google Maps kí o tó kúrò nílé sí fóònù rẹ, rẹ láti wo àwọ̀ títì. Bí o bá jẹ́, bí o, bí o, bí o bá jẹ́ pu, bí o bá jẹ́ pupa, wá ọ̀nà mìíràn. Èyí ni mo ṣẹ́yàn. Èyí ni ó fihàn wá lọ́wọ́ nínú ẹ̀rọ yìí. Bí o bá ti wà nínú títì nísinsìnyí, bí o bá ti wà nínú títì náà tẹ́lẹ̀, má ṣe jẹ́ kí ìbínú gba ọkàn rẹ sùúrù. Kínni sùúrù, ìbínú kò ní jẹ́ kí títì náà yára sí. Kàkà bẹ́ẹ́, ó lè fa ìjàmbá accident. Fárírọra entertainment, èyí ni àkókò tó dára jù láti tẹ́tí sí podcast tàbí orin tó ń tu ọkàn nínú. Gẹ́, gẹ́gẹ́ bí a ṣe sọ tẹ́lẹ̀, lílo earphones rẹ tàbí rédíò nínú mọ́tò rẹ láti kẹ́kọ̀ọ́ nǹkan tuntun. Ìṣọ́ra, má ṣe fún mọ́tò rẹ mọ́ ti ẹlòmíràn jù. Jìna díẹ̀ láàrín yín yóò dènà ìkọlù tí mọ́tò kan bá fẹ́ kan bíríkì lójijì. Ire o.

Aṣọ iṣẹ́ jẹ́ ìrísí ọ̀wọ̀ àti agbára nínú iṣẹ́ láti lọ tára sí kókó ọ̀rọ̀. Aṣọ tí a wọ̀ sí ibi iṣẹ́ kì í ṣe láti bo ara nìkan, ó jẹ́ ohun èlò tí ń fúnni ní ìgbọ́kànlé, confidence àti ọ̀wọ̀ láwùjọ. Ni ile yoruba a mo pe iru aso ti eniyan bawo ni a fi n pe ni apeje. Ìjẹ́pàtàkì aṣọ iṣẹ́, the formal wear. Nígbà tí o bá wọ aṣọ iṣẹ́ tí ó fẹsẹ̀múlẹ̀, o ní àwọn ànfàní wọ̀nyí. Ìmúra ọmọlúwàbí, ò ń fi hàn pé o mú iṣẹ́ rẹ ní ọ̀kúnkúndùn. Ọ̀gá àti oníbàárà rẹ yóò túbọ̀ gbẹ́kẹ̀lé ẹ bí ìrísí rẹ bá ṣe kedere. Bí ìrísí rẹ bá ṣe kedere. Iyatọ̀ láàárín iṣẹ́ àti ilé wíwọ aṣọ iṣẹ́ ń sọ fún ọ̀pọ̀lọ́ rẹ pé àsìkò láti ṣiṣẹ́ ti dé. Èyí ń jẹ́ kí ìfọkànsí rẹ pọ̀ sí, focus, increased focus. Ikẹta aṣọ ìbílẹ̀ gẹ́gẹ́ bí formal wear ní Nàìjíríà, agbádá tàbí bùbá àti ṣòkòtò tó dánmọ́rán jẹ́ aṣọ iṣẹ́ tó ní ọ̀wọ̀ gidi. Ó ń fi àṣà wa hàn ó sì ń fúnni ní ipò gíga. Ayé tuntun, business casual. Ni ọdún 2026 yìí, ọ̀nà tí à ń gbà múra sí ibi iṣẹ́ ti ń yípadà. Irorun opo ile ise ero tech company ti n gba awon osise la ti wo aso to ro mani lorun t-shirt or jeans. Ṣùgbọ́n ó sì gbọdọ̀ mọ̀ ní tónítóní. Ikeji, iṣẹ́ láti ilé, remote work. Pupo eniyan ni won wo aso ise latoke ti won si wo asi isinmi ni abe, nitori ipade ori computer zoom meetings. Èyí ń fi hàn pé ohun tí àwọn ènìyàn bá rí ni ó ń sọ bí wọ́n ṣe mọ̀ ọ́ sí. Ipari. Yálà o wọ ṣọ́ọ̀tì oní táì tàbí o wọ agbádá olówó iyebíye, ohun tó ṣe pàtàkì jù ni pé kí aṣọ rẹ mọ́ kí ó sì bá àsìkò iṣẹ́ mu ìrẹ́ o.

Ìṣètò ayẹyẹ pàtàkì jẹ́ ọ̀nà láti ṣe àṣeyọrí rere. Láti lọ tàrà si kóko ọ́rọ̀, ṣíṣètò ayẹyẹ event planning gba ohun mẹ́ta pàtàkì; ìfojúsùn focus, ìṣètò àkókò time planning àti ìfọwọ́sowọ́pọ̀ collaboration. Báyìí ni a ṣe n, báyìí ni a ṣe ń tọ ayẹyẹ pàtàkì lẹ́sẹ̀ẹsẹ̀. Ìkíni, pinu, ete àti ètò owó goal and budget. Kí o tó bẹ̀rẹ̀, rárá béèrè lọ́wọ́ ara rẹ pé kíni ìdí tí a fi n ṣe ayẹyẹ yìí? Ètò owó, mọ iye tí o fẹ́ ná. Bí o bá mọ iye owó tó wà lọ́wọ́, o kò ní ná kọjá agbára rẹ, o kò ní ná kọjá agbára rẹ. Èyí ni o, èyí ni mo máa ń ṣe nípa data management. Mímọ ohun tí ó wà nílẹ̀ kí a tó bẹ̀rẹ̀ iṣẹ́. Mímọ ohun tí ó wà nílẹ̀ kí a tó bẹ̀rẹ̀ iṣẹ́. Ikeji, àkókò àti ibùdó, àti ibùdó Venue and timing. Ìgbà wo ni ayẹyẹ náà yóò wáyé? Níbo ni a ó ti ṣe? Ibùdó, rí pé ibi tí o yàn rọrùn fún àwọn àlejò rẹ láti dé. Àkókò, ní ilẹ̀ Yorùbá a mọ̀ pé ìjì mejì ní ogún ọ̀rẹ́. Ṣètò àkókò rẹ kí o sì bẹ̀rẹ̀ ní àkókò láti fi ọ̀wọ̀ hàn fún àwọn àlejò rẹ. Ikẹta, pínpín iṣẹ́ delegation. O kò lè da iṣẹ́ ayẹyẹ ṣe gẹ́gẹ́ bí, gẹ́gẹ́ bí a ṣe ń kọ lílo iṣẹ́ ṣíṣe. A máa n nílò àwọn alágbejo MC, ẹni tí yóò darí ayẹyẹ náà, olùpèsè oúnjẹ caterers, ẹni tí yóò rí pé gbogbo ẹnu ni ó dún. A dè máa n nílò olùsọ̀ ààbò láti rí pé kò sí ìjọ̀gbọ̀n, security men or bouncers. Ikẹrin, ìkíni àti ìtọ́jú àlejò guest management. Ni àṣà wa àlejò ni ọba. Ìṣètò ayẹyẹ kò parí bí kò bá sí ètò bí a ṣe ń gba àlejò wọlé, ibi tí wón máa ń jókòó sí àti ibi tí, àti bí a ṣe ń kí wọn pẹ̀lú ọ̀yàyà. Èyí ni user experience. Ìparí ìṣètò ayẹyẹ tó dára máa ń jẹ́ kí orúkọ ẹni tó ń ṣe dún jù. Bí o bá lo ọgbọ́n láti tọ iṣẹ́ rẹ lẹ́sẹ̀ẹsẹ̀, ayẹyẹ rẹ yóò di àpẹẹrẹ rere. Ire o.